Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ bí wón ti ń gun kẹ̀kẹ́. Mo mọ kẹ̀kẹ́ gùn dáadáa. Kódà nígbà tí mo wà ní kékeré, ó ní kẹ̀kẹ́ kan tí mo rà tí mo máa ń gùn lọ ibiṣẹ́ mi. Mo máa ń gùn lọ láàárọ̀ mo dé máa ń gùn padà wálé ní alẹ́. Kẹ̀kẹ́ náà ga níwọ̀nba díẹ̀ ó sì ní táyà tó fẹ̀ dáadáa.

Ṣé o máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ǹkan bíi póst àti ǹkan mìíràn náà, mo máa ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Mi ò kí ń kọ ǹkan púpọ̀ lọ bẹ́ẹ̀ náà, ṣùgbọ́n nígbàkigbà tí ń bá ráyè, mo máa ń kọ ǹkan sórí Íńtánẹ́ẹ̀tì.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo máa ń jí ní kùtùkùtù. Bí aago márùn-ún sí mẹ́fà ni mo ti máa ń jí. Mo máa ń fi àláàmú sílẹ̀ ń gbà mí. N jẹ́ tí n bá jí, mo màá dìde lórí ìbùsùn mi, màá sì palẹ̀mọ́ ibi tí mo sùn sí.

Kílẹ́ ń ṣẹ́kì lórí sporty mi? Game tí mo play ni, ó ti bàjẹ́ already. O dábẹ́ o. Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Mo máa ń tọ́jú ara mi dáadáa nípa jíjẹ ohun tó dára tó ṣaralóore, nípa lílo òògùn ní àsìkò tó yẹ kí n lò, nípa mímu omi dáadáa lójoojúmọ́ àti nípa ṣíṣe exercise. Mi ò kí ń jókòó sí ojú kan, tí bá jókòó síbi kan pẹ́jú máa tún dìde máa rìn káàkiri kí ara mi kí ó lè nà.

Idáàbò bo inú ilé mi torí pé kò dára kí n máa fi kọ́kọ́rọ́ ilé mi síbi tí àwọn ènìyàn mọ̀ torí pé wọ́n lè gbé kọ́kọ́rọ́ ilé mi tàbí kọ́ wá kó ẹrù mi. Fundi eyìí ohun tó bá wù mí àbí àkókò tó bá wù mí ni mo lè dé láti ibi tí mo bá lọ.

Ẹ̀rọ ìgbélókè, mo ìdí té à, ẹ̀mí ò, ìdí té lẹ́mú yín ka ló wọlé. Tí o fẹ́ràn lò ẹ̀rọ ìgbélókè, bọ́nà. Ìgbésókè. Ìgbà mìíràn ni o máa ń rìn. Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ ni, mo máa ń rìn ní àlàáfíà láìle wu Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tàwà yìí orílè-èdè Nàìjíríà ìlú le gan. So èèyàn máa gbúdọ̀ máa rìn tíbẹ̀rùtíbẹ̀rù pẹ̀lú, pẹ̀lú kíni rán, pẹ̀lú carefulness.

Báwo ni o ṣe máa ń lo àkópò pẹ̀lú ẹbí rẹ? Mo máa ń lo àkópò, àkókò pẹ̀lú àwọn ẹbí mi nípa bíbá wọn ṣeré àti nípa sísọ ọ̀rọ̀. Mo máa ń bèèrè bí nǹkan ṣe ń lọ nínú ayé ẹni kọ̀ọ̀kan wọn, bí ilé-ìwé wọn ṣe ń lọ, bí ìgbéyàwó wọn ṣe ń lọ, bí àdúgbò wọn ṣe rí àti gbogbo nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti lè fi mọ ohun tí ó ń lọ nínú ayé oníkálùkù. Àwọn náà sì máa ń bi mí bí nǹkan bá lọ pẹ̀lú èmi náà, máa sì fún wọn leṣi. A dẹ máa jọ wà, a dẹ máa sere pàpọ̀.

Ṣé o máa ń fín tìrì? Mi rárá mi ò kí ń fín turari torí pé òórùn turari ó máa ń yọ mí lẹ́nu púpọ̀ lọ́pọ̀lọpọ̀, kò ní jẹ́ kin lè mi dáadáa, ó máa ń yọ mí lẹ́nu láti mi.

Wo ìbọ̀wọ́ láti ṣe ohun tí ó wù mí ní àkókò tí mo bá fẹ́ ṣe torí ó dáa láti wo ìbọ̀wọ́ kí ó le dá bobo ọwọ́ mi ní ẹ̀ lalára ìjàǹbá tó lè wà nínú àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Ìbọ̀wọ́ jẹ́ ohun tó dà gidi gan láti máa wò kódà ní gbogbo ìgbà tàbí ní àkókò mìíràn.

Mo fẹ́ lọ sí ibi orin, ibi orin, ibi orin. Ni ọjọ́ Sáturday ni mo keyin lọ sí ibi orin torí ó jẹ́ ibi tí mo ti máa ń kọ́ ẹ̀kọ́ orin, láti kọ orin, láti ṣe gbogbo ohun tó wù mí ní àkókò yìí. Ni ọjọ́ Sátidé, òun ni ìgbà tí mo máa ń lọ sí ibi orin láti lọ dá ara mi ní ara yá.

Àwọn oníbàárà tuntun. Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun láti bèrè bí ọjà wọn ṣe ń lọ, tí wọ́n bá rà ní ọwọ́ mi, kí n lè tún lè mọ àkókò tí wọ́n bá nílò ọjà mìíràn, kí n lè máa gbaradì fún wọn tàbí kí n bèrè àwọn ohun mìíràn tí wọ́n bá fẹ́ tí mi ò bá sí tí mi ò ní ní orí igbá mi. Ẹ ṣé.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti máa wọ aṣọ long sleeve alápá gígùn àti ṣòkòtò gígùn trouser, torí pé tó bá tóbi díẹ̀ láti lè fún mi ní freedom of movement dáadáa. Mo nífẹ̀ẹ́ kí máa wọ aṣọ tí ó ní, tí ò ní kọ́lọ̀ tí ó tàn tí.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Ah, kò sí ìgbà tí mi ò kí ń tẹ fóònù. Kódà ó ti sú ẹmi gan furá mi, mo ò funra mi mọ̀ pé mo nílò screen time. Ṣùgbọ́n mo máa ń tẹ fóònù lójoojúmọ́ bí wákàtí márùn-ún sí mẹ́fà. Tí fóònù mi bá ti kú àbí tí bátìrì rẹ̀ bá ti lò nìkan ni mo máa ń gbe sílẹ̀. Nítorí ẹ ló mú mi máa ṣe sub daily sub. Torí pé tí data náà bá ti tán, ó máa mú mi gbé fóònù lẹ̀.

Mi ò ní aṣọ wẹ́ẹ̀ rárá rara, torí pé tí mo bá fẹ́ lọ wẹ̀, mo máa ń lo, ẹ́, towel. Mo máa ń lò ó láti mú lọ sí ilé balùwẹ̀. Mi ò ní aṣọ wẹ́ẹ̀ rárá. Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ torí mo fẹ́ràn ìdákẹ́jẹ́

Ṣé o ti lè ẹni kan kúrò ní iṣẹ́ rí? Rárá o, nítorí pé mi i tí ì ní ilé iṣẹ́. Nítorí náà, mi ò tí lè ẹni kan kúrò ní iṣẹ́ rí. Mi ò jẹ́ sí ní ipò láti gbé ẹnikẹ́ni kúrò ní ibi iṣẹ́. Ṣùgbọ́n èmi àti àwọn alábáṣiṣẹ́ mi a ti ní gbólóhùn àsọ̀ rí níbi iṣẹ́ tí àwọn ọ̀gá wa sì bá wa wí, tó sì lé wa lọlé. Ṣùgbọ́n èmi fúnra mi ò tí lè ẹni kankan kúrò ní ibi iṣẹ́ rí.

Ṣé o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, tí o dẹ́ríbà tí draifa, tí olùwakọ̀ tó bá ń wùwà wèrè àbí tó ń wa mọ́tò bí aṣunú, inú máa ń bí mi. Àbí tí o bá fẹ́ fi ayé wa, tí ó bá fẹ́ dá ẹ̀mí wa légbodó, tó fẹ́ kó wa gbogbo wa sí abẹ́ tírelà, bẹ́ẹ̀ni, inú máa ń bí mi. Tàbí àwọn táa jọ̀ wà nínú ọkọ̀, wọ́n ń wùwà kan tí o bá mi lára mú, àbí wọ́n ń rojọ́ tó jẹ́ ń fọ́n'to sí mi lórí, inú máa ń bí mi.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, nítorí pé ó máa ń rọrùn gan-an yàtọ̀ sí pé ká gbogbo wa ká máa wá ká máa ríra wa. Ó jẹ máa ń fúnni ní àǹfààní láti lè sọ ìró ọkàn rẹ̀ láìsí pé ẹnikẹ́ni ń tẹjúmọ̀ àbí wọ́n ń ranjúmọ̀ àbí wọ́n ń fẹjúmọ́.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ̀. Báwo ni èèyàn o ṣe ní mọ bí a ti ń wẹ̀ nígbà tí òun ṣe ọmọdé? Àgbàlagbà ni mí bẹ́ẹ̀ ni mo jẹ mọ bí wọ́n ti ń wẹ̀. Máa lọ sí balùwẹ̀, màá ṣí omi sórí, màá mú ọṣẹ sí kọ̀nkọ̀n, màá hó ọṣẹ, màá fọṣẹ sára mi, màá jẹ gbọ àrà mi látòké dé ilẹ̀ tonítoní, màá sì ṣan àrà mi ló bá tán.

Ìgbà tí ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́, ìgbà tó máa ń gbà, ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ó gbọ́ dá lé lórí ibi, ìgbà tí, ẹ́, ibi tí mo bá ń lọ níbi iṣẹ́ mi. Ìgbà mìíràn, iṣẹ́ mi lè wà ní òde kó jẹ́ wípé ìta ni mo ti fẹ́ lọ ṣiṣẹ́ tí màá dẹ̀ nílò láti tètè lọ sí ibi bẹ. Ìgbà mìíràn, mó maa ń lo bí wákàtí márùn-ún láti lọ sí ibi iṣẹ́ mi. Ìgbà mìíràn, ìṣẹ́jú tí ibi iṣẹ́ mi wà ní itòsí. Fún idi èyí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà, oríṣiríṣi boya ní ibi tí a ti ń múra áti lọ sí ibi iṣẹ́. Customer mìíràn àbí oníbàárà mìíràn, ó lè pè ènìyàn wípé òun fẹ́ kí, ẹ́, kí ọjà tìtọ́ òun, ke bá òun fi àwọn nǹkan mìíràn tí wọ́n ó béèrè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Fún idi eyi, àwọn nǹkan báyìí, ó lè dá àkókò èeyan dúró, kí ènìyàn lo ìgbà tí ènìyàn o lérò láti lọ sí ibi iṣẹ́

Ṣé o ti lu etí rẹ? Rárá, mi ò lu etí. Ṣùgbọ́n mo ní ọkàn láti ṣe é lọ́jọ́ iwájú tóri pé mo fẹ́ràn rẹ̀. Emì náà ma lu etí lọ́jọ́ kan ṣùgbọ́n kò tí ì yá nsìn yìí bóyá ni ọjọ́ iwájú.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkókó rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò ààyè ìkókó mi lórí Íńtánẹ́ẹ̀tì ni pé láti ààyè ìkọ̀kọ̀, òun ni pé láti máa pamọ́, láti fún ní restricted access, èyí tó jẹ́ pé kò sí fún gbogbo èèyàn láti rí, torí ẹ̀, bí mo ṣe máa ń ṣe nìyẹn.

Tí ni, ṣùgbọ́n mi ò ní lára, mi ò ti lè yà á sí ara mi. Ẹṣe? Ṣé o fẹ́ràn rin atẹ́gùn? Ah, Jesus. Mi ò fẹ́ràn orin atẹ́gùn torí pé mi ò mọ nǹkan tó ń jẹ bẹ. Bóyá kẹ wo àwọn tó ń bá yín sọ Yorùbá yín yìí, kó bá yín yẹ̀ ẹ́ wò, ṣé ẹ ti gbọ́?

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní aago bíi mẹ́sàn án sí méje ní alẹ́. Nítorí pé tí èèyàn bá pẹ́ jẹun ní alẹ́ sùn, ó máa ń da inú rú ni, ó sì máa kò da fún ìlera ènìyàn, kò da fún ara ọmọ ènìyàn. Torí náà, mo máa ń tètè jẹun kí n tó sùn, oúnjẹ mi a lè ti sọ̀kalẹ̀.

Kíni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni àwọn ìmọ̀ tí ó máa tún mú iṣẹ́ mi tẹ̀síwájú, tó máa mú yege, tó máa mú mi náà wà pẹ̀lú àwọn tó wà ní òkè nídi iṣẹ́ náà, tó máa mú iṣẹ́ mi tayọ láwọn ju àwọn ẹlẹgbẹ́ mi lọ. Àwọn ìmọ̀ yẹn náà ni àwọn ìmọ̀ bíi ìmọ̀ bí wọ́n ṣe ń polówó ọjà àbí bi wọ́n ṣe ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ àbí bi wọ́n ṣe ń wá oníbàárà lọ.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ojú ọjọ́ tí òjò bá ṣú ṣùgbọ́n kí ó má rọ̀ o, kí ó kọ ṣú kí everywhere kí gbogbo agbègbè kó tutù, kí atẹ́gùn kó wa máa fẹ́ níwọ̀nba, kó ṣe ìjì tàbí atẹ́gùn tí ó bá le oo ṣùgbọ́n atẹ́gùn tó rọ̀, ìyìn tí ó le tó máa fẹ́ lọ síwájú kó máa fẹ́ lọ sẹ́yìn, kí gbogbo ilé kí ó wá tutù, kí wá wà nínú ilé mi pẹ̀lú iná, kí iná kí ó wà kí wá máa wo tẹlifíṣàn tàbí kí a máa gbá game lórí PlayStation mi.

Àlá burúkú, mi o mọ̀, ìbéèrè yìn, ó rí bákan bákàn. Ẹ̀mí ni, nígbà wo ni o kẹ́yìn láàlá burúkú? Láàlá burúkú ni, ẹ̀mí ò lè láàlá burúkú torí àlá burúkú jẹ́ ohun tí ó da. Rara rara, mi ò lá àlá burúkú ní anywhere. Mi ò lè lá àlá burúkú torí mo máa ń gbàdúrà kí n tó sùn kí ó tó di pé mo sùn. Tí mo bá de ti gbàdúrà tí mo ti kepé Ọlọ́run, koṣí ààyè ibi tí mo ti fẹ́ lá àlá burúkú tí Ọlọ́run ọba kò ní bá iṣẹ́ Satanu wii lórí ayé mi. Fún idi eyìí, mi ò lè kí lá àlá burúkú torí mo ti máa ń gba àdúrà dáadáa kí ó tó di pé mo sùn. Fún, fún ọjọ́ náà tí mo bá ti fẹ́ sùn, mo báa ti pe orúkọ Olúwa tí ṣe orúkọ Jesu Kristi, kò lè sí ohun kan tí ó máa ba mi lérù mọ́. Ọba tó ń ṣe ohun tẹ́ní kan ò lè ṣe. Ṣé ẹ ri? Ni àkókò yìí ko ko ko yẹ kí a fi Ọlọ́run sílẹ̀. O yẹ kí a máa gbàdúrà ní gbogbo ìgbà, kí a máa képe, kí a máa súnmọ́, kí a máa pe orúkọ rẹ̀, kí a máa gbàdúrà sí gbogbo ìgbà tí a bá ti ní ìdójúko kan tàbí ní gbogbo ìgbà tí ohun gbogbo ti o bá dùn. Torí wípé wón ní wípé ohun tí ó da ó ń fẹ́ àdúrà, ohun tí kò da bẹ́ẹ̀ náà sì ni o se kini, òun náà ń fẹ́ àdúrà. Ìṣègùn ọdẹ, ó jẹ́ ohun tí ó tó mi ní agbára tí agbára mi ò gbe láti ṣe. Ní ẹbí, nǹkan máa ń gbìyànjú láti ṣe èyí tí agbára mi bá ká nínú àwọn iṣẹ́ náà, òun ni. Ṣùgbọ́n ìṣègùn ọdẹ, hmm, iṣẹ́ òye yìí tí ó lágbára ni. Ó de tí pé tí mo ti bá wọ́n lọ sí irú iṣẹ́ bẹ́ẹ̀ láti lọ wá ẹran ìgbẹ́ tàbí láti lọ wá ohun kan tàbí òmíràn ń bọ̀ láti ọjà kí a lè pa nílé láti fi jẹ oúnjẹ wa tàbí láti fi ṣe ìdárayá fún àwọn ènìyàn wa tàbí fún àwọn alábàágbélé wa tàbí fún àwọn aládùúgbò wa. Ẹ jẹ́ kí a mọ ohun tí a bá ń ṣe kẹ́yìn lọ sí ìṣègùn ọdẹ. Ìṣègùn ọdẹ, ah! Ohun tí ó lágbára ni. Ohun tí ó lágbára ni ìṣègùn ọdẹ tí mo, eyi tí mo lọ ní ọ̀sẹ̀ tó kọjá. Ọ̀sẹ̀ tó kọjá ni ọ̀sẹ̀ tí mo lọ kẹ́yìn fún ìṣègùn ọdẹ yìí tí mo ṣe oríṣìíríṣìí.